Bí mo ṣe máa ń yan àwọn alábáṣiṣẹ́ pọ̀, mi ní wípé màá kọ́kọ́ ni kán fi ìwé iléèwé wọn kí wón fi ránṣẹ́ sí mi. Tí wón bá ti fi ránṣẹ́ sí mi, màá wá wo, tí n bá ti wá wo ìwé yẹn tó tẹ́ mi lọ́rùn, màá wá pè wọ́n wa pé kán wa ká jọ jókòó ká jọ sọ̀rọ̀. Tí wọ́n bá ti wá wá yẹn, màá wá máa bèèrè oríṣiríṣi ìbéèrè ní ọwọ́ ọ̀wọ̀n tó tẹ́ mi lọ́rùn. Tó bá dáhùn dáadáa, màá wá sọ fún wọn pé kán wá sí ẹnu iṣẹ́, kán wá ṣe bí ọ̀sẹ̀ méjì sí oṣù kan lẹ́nu iṣẹ́ yẹn láti fi ọwọ́ ṣe máa yí iṣẹ́ sí. Tí wọ́n bá ti wá ṣe yẹn tó ti wá tẹ́ mi lọ́rùn, èyí tó wá ṣe dáradára ní gbogbo wọn, òun ni màá wá yàn. Tí mo bá ti wá yàn tán, àwáájọ máa ṣiṣẹ́ papọ̀. Bí mo ṣe máa ń yan àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi nìyẹn o. Ẹ ṣe gan.

Data jẹ́ nǹkan kan tí ó wọ́n ní orílẹ̀ èdè Nàìjíríà o. Nítorí pé kí ni data ta bá rà fún oṣù kan, a lè máa lò ju ọ̀sẹ̀ kan lọ. Data tí mo sì máa ń lò lọ́sẹ̀ kan ó pọ̀ torí iṣẹ́ tí màá ń ṣe. Ó jọ mọ́ iṣẹ́ tí èèyàn fi máa ń lo data. Data mi pọ̀. Ìgbà mí ní ọ̀sẹ̀ kan yẹn, mo máa ń lò nǹkan tí àwọn olóyìnbó ń pè ní ọgbọ̀n gigì ní ọ̀sẹ̀ ṣẹ̀ tó jẹ̀si wọ́n, tó jẹ̀si pọ̀lọ́pọ̀ yanturu ju bí a ṣe rò lọ. Bí data tí mò ń lò lọ́sẹ̀ oṣẹ̀ bo ṣe pọ̀ tó, náà ni yen. Ẹ ṣe gan.

Nǹkan tí ó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ ni wípé tí bá ń ṣe, tí wọ́n bá gbé àwọn iṣẹ́ fún mi tí mi ò tètè rí ṣẹ tán àbí àwọn iṣẹ́ tó ń fún mi ní wàhálà láti ṣe. Ikeji tún ni wípé tí bá tú rí àwọn ẹlẹgbẹ́ mi ibi iṣẹ́ tí wọ́n fi iṣẹ́ ṣe ìmẹ́lẹ́, tí wọ́n gbé iṣẹ́ fún wọn, tí wọ́n máa ń ṣe eré, tí wọ́n gbé iṣẹ́ fún wọn, tí wọ́n ò mọ ṣe, tí wọ́n o sì tara jí láti lè ṣe iṣẹ́ yẹ dádá. Àwọn nǹkan tó máa ń ta mí lára ní ibi iṣẹ́ nìyẹn. Ọlọ́run gbà wá o. Ẹ ṣe gan.

Bẹ́ẹ̀ni, mo mọ àmì ìràwọ̀ mi o. Àmì ìràwọ̀ mi, òun ni àwọn orílẹ̀-èdè Ìgbò ń pè ní Gemini. Àwọn tí wọ́n sì bí ní oṣù kẹfà tí àwa eleyinbò ń pè ní oṣù June. Àwọn ni wọ́n ni àmì ìràwọ̀ yẹn. Àmì ìràwọ̀ yẹn sì bẹ̀rẹ̀ láti ìparí oṣù May tó fi wọ ìbẹ̀rẹ̀ oṣù July. Àmì Gemini, àmì ìràwọ̀ mi Gemini òun ni wọ́n ń pè é. Ídíẹ̀ tí mo fi mọ̀ n dáadáa níyen, torí pé mo ka nipa rẹ̀, mo dẹ̀ sí rí pé ìwà rẹ̀ nimo ń wùú, ó jẹ̀ sì bá mi ní ara mi.

Àjọ̀dún tí mo fẹ́ràn jù, àjọ̀dún Kérésìmesì àti àjọ̀dún ewe òun ni mo fẹ́ràn jù. Nítorí pé kí ni, gbogbo àwọn àjọ̀dún yẹn ló máa ń jẹ́kí inú mi dùn. A máa jẹun lọ́pọ̀ yanturu, a máa jó lọ́pọ̀ yanturu, a máa mu lọ́pọ̀ yanturu. Ni tí àjọ̀dún àwọn ewe yẹn, oríṣìíríṣìí àwọn ewe a ó wà sí ibìkan tí gbogbo wa ó ti jọ wà papọ̀, táwọn gbogbo wọn ó ti máa ṣeré. Gbogbo àwọn tó ní ọmọ wa kọ́ ọmọ wa, àwọn ọmọ máa ṣeré. Àjọ̀dún Kérésì, ó je ajodun náà to jẹ́ pé oníkálùú kó máa lọ sílùú wọn tó tipẹ́ tí wọ́n ti lọ. Àjọ̀dún Kérésì, ó je ajodun náà to jẹ́ pé oníkálùú kó máa lọ sílùú wọn tó tipẹ́ tí wọ́n ti lọ. Àjọ̀dún náà máa ń dùn máa ń láarin torí pé ọ̀pọ̀lọpọ̀ idaràyá àti fàájì ló máa ń lọ ní àwọn àjọ̀dún yẹn. Ìdí ẹ tí mo fi fẹ́ràn àwọn àjọ̀dún méjì tí mo so npa e náà nìyẹn. Ẹ ṣe gan.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn yiyà àwòrán gan, torí pé kí ni ẹ̀nití ojú rẹ bá mọ́ ẹni tó bá rẹwà gidi gan, o máa fẹ́ràn láti ya àwòrán. Torí ẹ náà ni èmi gan ṣe máa ń fẹ́ràn láti ya àwòrán, láti wo ara mi, láti yàá kí n fi ránṣẹ́ sí àwọn ọ̀rẹ́ mi tó ti rí mi, tí pẹ́ kí n fi sórí nǹkan tí àwọn ọ̀rẹ́ ìbò ń pè ní social media, káwọn ènìyàn bá le rí pé yéé! Ọmọ dùn, ọmọ tán síbẹ̀. Bẹ́ẹ̀ni o, nǹkan tí mo ṣe fẹ́ràn láti máa ya àwòrán nìyẹn e ṣe gan.

Mi ò kí ń wọ ìborùn torí pé kí ni? Mi ò kí ń ṣe obìnrin. Ìborùn jẹ́ nǹkan tí àwọn obìnrin máa ń wọ̀ ní ọ̀pọ̀lọpọ̀. Mo sì máa ń fẹ́ràn rẹ̀ lára àwọn ọ̀rẹ́ mi tó jẹ́ obìnrin tó ń wọ ìborùn. Mo dẹ̀si fẹ́ràn rẹ̀ lára àwọn ìyàwó mi náà tí mo ń fẹ́ tí wọ́n ń wọ ìborùn. Ìborùn jẹ́ nǹkan tí o jẹ pé ó máa ń rẹwà ní ọrùn àwọn obìnrin lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀ yanturu. Esé o?

Èmi fẹ́ràn láti máa jẹ ẹran ní ọ̀pọ̀lọpọ̀. Mi ò sì ní ọ̀rẹ́ àbí alábàágbé ilé àbáládùgbò tí ó kì í jẹ ẹran. Gbogbo ẹran lemi dé sì fẹ́ràn kí n máa jẹ o. Ẹran màlúù, ẹran òbúkọ, ẹran oríṣìíríṣìí, ẹran ya, ẹran ejò, gbogbo ẹran jíjẹ fún mi o. Àwọn tí wọ́n ò fẹ́ràn láti máa jẹ ẹran, àwọn lọ́mọ nkàn tọrí l'ọ́bẹ̀, tọ́ fi wá ró sọ́wọ́, tọ́ ṣe kí n jẹ ẹran. Èmi fẹ́ràn láti máa jẹ ẹran èṣe púpọ̀púpọ̀.

Bẹ́ẹ̀ni o, mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́. Àwọn nǹkan tí a kọ́kọ́ kọ́ ní kékeré wa nìyẹn. Àwa ni àwọn ọmọ tí a pè ní millennial, àwa la fi ọwọ́ fi kọ ìwé jù. A kì í ṣe àwọn Gen Z tó jẹ́ wí pé gbogbo nǹkan tiwọn ni kọ̀m̀pútà àti chat GPT. Àwa n ti wa, ọwọ́ la fi kọ ìwé jù, la fi n kọ lẹ́tà láyé ìgbà yẹn sí àwọn ọ̀rẹ́ wa, àwọn olólùfẹ́ wa tó jìnnà sí wa. Ní pàtàkì jùlọ, ọwọ́ ni wọ́n fi kọ́ wa, ta fi ń kọ ìwé. Láyé ìgbà náà ní ọ̀hun, ó sì mọ́ wa lára dì sìn-ín. Torí ẹ náà ni ṣíkínni mo sì máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́ mi di ènì élení. Ẹ ṣe púpọ̀.

Mo máa ń ṣe ìmúdójúìwọ̀n sọftíwẹ́ mi dáadáa. Nítorí pé kí ni àwọn sọftíwẹ́ ò hun gan lóòrèkóòrè ló máa ń sọ pé àwọn fẹ́ ṣe nǹkan tí àwọn ọ̀rẹ́ ìbọn pè ní ọbdéètì pé kí a tẹ̀ wọ́n o kí wọ́n ba lè ọbdéètì ara wọn o kí wọ́n ba lè iṣẹ́ dáadáa. Nídi yi náà ni mo fi máa ń ṣe ìmúdójúìwọ̀n sọftíwẹ́ mi kí gbogbo iṣẹ́ tí mò ń ṣe kó ba lè lọ dáadáa kó ba lè ya gẹrẹ́gẹrẹ. Nítorí ẹni tí ó bá ṣe ìmúdójúìwọ̀n sọftíwẹ́ rẹ̀ àwọn iṣẹ́ rẹ̀ á kan máa rákò ni ó sì lè ba iṣẹ jẹ́ fún onítọ̀hún. Nítorí ẹ náà ni mo ṣe máa ń ṣe kí ni o mo ṣe máa ń ṣe ìmúdójúìwọ̀n sọftíwẹ́ mi déédé eṣe gan.

Bí mo ṣe máa ń pàrọ̀ ọkọ mi, ó pọ̀ lóríṣiríṣi o. Ó pọ̀ lọ́pọ̀ yanturu, oríṣiríṣi ọ̀nà ni mo lè fi pàrọ̀ ọkọ̀ mi o. Tí ẹ̀mí mi bá sọ fún mi wípé kí n pàrọ̀ ọkọ̀ mi, torí pé kí ni? Mo jẹ́ èèyàn kan tó jẹ́ wípé mo máa ń tẹ̀lé nǹkan tí ẹ̀mí mi bá sọ fún mi gidi gan àti nǹkan tí ara mi bá sọ fún mi gidi gan lọ́pọ̀lọpọ̀. Tí ara bá ti ń sọ mi pé, "àh! Ìbẹ̀ yẹn má lọ," kí niyi? "Má ṣe," kí ni? "Má fún wọn," kí ni "Má gbà." Kẹ́sẹ̀kẹ́sẹ̀ ni màá pàrọ̀ ọkọ̀ mi. Torí ẹ́, mo se wa sọ wípé ó ní ìgbà ati àkọ́kọ́ tí n màá ń pàrọ̀ ọkọ̀ mi o. Ó sì ní ìdí tí mo fi máa ń pàrọ̀ ọkọ̀ mi. Ṣùgbọ́n èyí tó pọ̀jù tí mo fi máa ń pàrọ̀ ọkọ̀ mi noni tí ẹ̀mí mi àbí ara mi tó bá sọ fún mi pé, "àh! Kí ni? Má ṣe." Kẹ́sẹ̀kẹ́sẹ̀ ni màá pàrọ̀ ọkọ̀ mi. Torí gbogbo ìgbà te mi ò bá tẹ̀lé ẹ̀mí mi àti àmì ara mi, mo máa ń bá iyàbọ̀ n bẹ́ẹ̀ ni, mo sì máa ń bá ìjàkulẹ̀ pàdé níbẹ̀ ni. Ídí nìyí tí mo fi máa ń pàrọ̀ ọkọ̀ mi lóòrèkóòrè tí ẹ̀mí mi àti ara mi tó bá sọ fún mi eṣeun.

Nǹkan tí máa ń wà nínú òṣìṣẹ́ tuntun ọ̀pọ̀lọpọ̀ yànturu, torí pé kí ni iṣẹ́ ẹni lati mọ'ni ní ọ̀lẹ ò. Òṣìṣẹ́ tó lè ṣe iṣẹ́ dáadáa, Òṣìṣẹ́ tó lè di iṣẹ́ mi mú, Òṣìṣẹ́ tó lè ṣiṣẹ́ nígbà tí ń bá sínbẹ̀, Òṣìṣẹ́ tó lè ṣe iṣẹ́ dáadáa nígbà tí bá rìnrìn àjò, tí iṣẹ́ mi ò ní jábọ́, tí iṣẹ́ mi ò ní ṣubú. Gbogbo è ní máa ń wò lara òṣìṣẹ́ tuntun. Ìdí èyí náà ni mo ṣe máa ń ṣe oríṣiríṣi ìwúlò fún wọn, àyẹ̀wò, oríṣiríṣi àyẹ̀wò torí ẹ, mo ṣe máa ń ṣe fún wọn àyẹ̀wò ìwé ìlé-ìwé wọn, àyẹ̀wò èyí tó máa ń wà tí àwọn olè ìbò pè ní interview, táa máa jókòó, táa máa ṣe àyẹ̀wò èyí tó jẹ́ pé máa fi wọ́n sẹ́nu iṣẹ́ tí máa jókòó, tí wọn sì máa bọ́ ṣe ń ṣe iṣẹ́ náà. Oríṣiríṣi àyẹ̀wò bẹ́ẹ̀ yẹn ni màá ṣe fún wọn. Ohun tí náà ni màá ń wò nínú wọn bí wọ́n ṣe jọ́ òṣìṣẹ́ tuntun náà kí n tó lè gbà wọ́n. Torí pé kí ni tí bàá lọ gbo òṣìṣẹ́ tí ò lè mú iṣẹ́ mi dúró dáadáa, tí ò lè ṣe iṣẹ́ mi dáadáa, ó lè ba iṣẹ́ mi jẹ́, kó já iṣẹ́ mi kulẹ̀, kó sọ iṣẹ́ mi di àwòró. Gbogbo àwọn nǹkan tí màá ń wò nínú òṣìṣẹ́ tuntun nìyẹn. Òṣìṣẹ́ tó ò ní bá ayé mi jẹ́ ọ́, tó ò ní jí mi lówó, tó ò ní fi ọ̀bẹ ẹ́ yìn, tó ò ní fi jẹ mí ní iṣu. Gbogbo àwọn nǹkan tí màá ń wò nínú òṣìṣẹ́ tuntun nìyẹn. Ẹ ṣe púpọ̀ lọ́pọ̀lọpọ̀.

Ó dá lé lórí irú nǹkan tí mo fẹ́ rà. Tí wọ́n bá yẹ̀ pé jíjẹ mímu ni, tí wọ́n bá yẹ̀ pé aṣọ ni, tí wọ́n bá yẹ̀ pé ọtí ni, tí wọ́n bá yẹ̀ pé nǹkan tí a fẹ́ fi ṣètọ́lé ni, tí wọ́n bá yẹ̀ pé nǹkan tí mo fẹ́ lọ túnta ni. Oríṣiríṣi ibi, gbogbo ìbò tí mo ti máa rà nǹkan, mo sì máa dẹ kọ̀kó jókòó. Màá kọ́kọ́ ronú sí nǹkan tí mo fẹ́ rà náà kí n tó mọ ibi tí màá lọ. Níbẹ̀ tí wọ́n bá yẹ̀ pé ọjà ọjọ́ kọ̀ọ̀kan ni, ọjà ọlọ́jọ́ mẹ́ta mẹ́ta ni, ọjà ọlọ́jọ́ mẹ́rin mẹ́rin ni, ọjà ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni, àbọ̀ ọjà gbogbo gbòó, nǹkan tí mo fẹ́ rà, nǹkan tó dá lé lórí, màá fi mọ ibi tí mo ti máa ra nǹkan mi o. Ẹ ṣe púpọ̀ lọ́pọ̀lọpọ̀.

Àwọn tí a bí sí ilé ìdílé pẹjapẹja àwọn ni wọ́n máa mọ bí wọ́n ṣe ń pẹja o. Torí pé kíni? Aaa bí mi sí ilé pẹjapẹja. Àwọn tí a bí sí ilé pẹjapẹja àwọn lọ́mọ́ bọ ṣe ń pẹja o. Bàbá mi ò pẹja rí, ìyá mi ò ṣe àpẹja, bàbá bàbá mi ò ń ṣe àpẹja, bàbá tó bí bàbá bàbá mi ò ń ṣe àpẹja, bàbá tó bí ìyá mi ò ń ṣe àpẹja, màmá tó bí ìyá mi ò ń ṣe àpẹja, bàbá tó bí bàbá bàbá mi ò ń ṣe àpẹja. Ìdí nìyí tí mò ṣe mọ bí a ṣe ń pẹja o. Àwọn tí wọ́n máa ń pa ẹja, àwọn ní orílẹ̀-èdè wa, àwọn la máa ń pè ní àwọn ẹ̀là jẹ. Etí omi sì lọ máa ń gbé níbi tí wọ́n ti máa n lọ mú àwọn ẹja yẹn. Ibẹ̀ ni wọ́n máa ń gbé. Àwọn ẹgúngún, gúngún, gúngún ni wọ́n máa ń pa ẹja. Àwọn yẹn lọwa láti ìdílé apẹja. Ẹja ni àwọn bàbà ńlá bàbá wọn, òun ni wọ́n ń tà, òun lọ́ ń pa, tọ ń tà, tọ ń mú, tọ ń tà, tọ fi ń ṣe òwò wọn. Ìdí nìyí ni wọ́n fi jẹ ta fi máa ń pè wọ́n ní ìdílé àwọn pẹjapẹja. Ṣùgbọ́n èmi o, èmi ò wá láti ìdílé pẹjapẹja. Nítorí ẹ́ náà, lèmi ò ṣe mọ bí a ṣe ń pẹja, ẹsẹ̀ lọ́pọ̀lọpọ̀.

Eré ìdárayá méjì ni mo fẹ́ràn jù. Eré ìdárayá orin àti ìdárayá eré aláfẹsẹ̀gbá tí à ń pè ní bọ́ọ̀lù. Eré ìdárayá méjì yìí ló máa ń jẹ́ kí inú mi dùn, ló máa ń jẹ́ kí ayọ̀ mi kún torí pé kí ni àwọn ìrú pọ̀ tí àjọ máa ń wò, táa sì máa sọ̀rọ̀ lórí àwọn, à, player tí àwọn aláfẹsẹ̀gbá yẹn tí wọ́n ń gbà, a máa sọ̀rọ̀, a máa pariwo, gbogbo jini jini tó rọ̀ mọ́ àwọn eré ìdárayá yìí, òun ló máa ń jẹ́ kí inú mi dùn lọ́pọ̀lọpọ̀. Àti kékeré mi sì ni mo ti fi fẹ́ràn àwọn eré ìdárayá méjì yẹn. Pàápàá ní ti eré ìdárayá orin, èmi fẹ́ràn ẹ́ púpọ̀ púpọ̀ nítorí pé kí ni èmi fẹ́ràn láti máa kọ orin. Idí ni èyí tí mo fi fẹ́ràn eré ìdárayá, eré ìdárayá orin. Torí èmi fẹ́ràn láti máa kọ orin, mo sì fẹ́ràn láti máa gbọ orin. Tí èmi àti àwọn ọ̀rẹ́ mi táa bá lọ sí eré ìdárayá àwọn, àwọn olórin, a máa kọ orin yẹn bọ ṣe ń kọ, a máa jó, a máa jó sílù wọn, a máa ṣí yọ̀tọ̀ mi. Èyí ni èyí tí mo fi fẹ́ràn eré ìdárayá orin. Ṣùgbọ́n ju gbogbo ẹ lọ, eré ìdárayá tí mo fẹ́ràn jù òun ni eré ìdárayá orin àti eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Ẹ ṣe púpọ̀ lọ́pọ̀lọpọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe iṣẹ́ láti ilé torí pé iṣẹ́ tí mo ń ṣe ó dá lé lórí ẹ̀rọ amuniyara bí àṣá tí àwọn oloyinbọ ń pè ní sófútùwẹ̀, kọ̀mpútà àti íńtánẹ́ẹ̀tì. Ìdí nìyí ni mo fi máa ń ṣiṣẹ́ láti ilé. Gbogbo wa, oníkálukú ní ibi iṣẹ́ wa ṣùgbọ́n kò ń ṣe gbogbo ìgbà o. Bí ẹ̀ẹ̀méjì ní ọ̀sẹ̀ ni a máa ń ṣe iṣẹ́ láti ilé. Oníkálukú yóò kọ̀nẹ́ẹ̀tì pẹ̀lú ẹ̀rọ ìdá- ẹ̀rọ amuniyara bí àṣá ti ibi iṣẹ́ wa ni oníkálukú àwa ọmọ iṣẹ́ la ó kọ̀nẹ́ẹ̀tì sí láti ilé wa oníkálukú wa. Ni gbogbo ọjọ́ méjì tí a bá lọ sí ibi iṣẹ́ yẹn. Ìdí nìyí o tí mo fi máa ń ṣe iṣẹ́ láti ilé ṣùgbọ́n kò ń ṣe gbogbo ìgbà. Ẹ̀ẹ̀kọ̀ńkọ̀ náà ni bí ẹ̀ẹ̀méjì ní ọ̀sẹ̀. Ese o.

Àwọn obìnrin ni wọ́n máa ń ṣe irun wọn o. Ọkùnrin lé mi, èmi ò kí ń ṣe irun mi. Ṣùgbọ́n àwọn ọkùnrin kan náà wà o tó máa ń ṣe irun wọn bí i ti obìnrin o. Èmi ò fẹ́ran irúfẹ́ bẹ́ẹ̀ yẹn. Ìdí nìyìí tí mo fi máa ń gẹ irun mi. Mo sì máa ń gẹ irun mi ní ìgbà míi ẹ̀ẹ̀kan ní ọ̀sẹ̀ tàbí ẹ̀ẹ̀kan ní ọ̀sẹ̀ méjì bí mo ṣe máa ń ṣe irun mi nìyẹn. Ẹni tó sì ń bá mi gẹ irun o jẹ́ ẹni kan tó jẹ́ wí pé ó mọ iṣẹ́ ní ọ̀pọ̀lọpọ̀. Tí ó bá ti gẹ irun mi fún mi báyìí, àwọn ọmọge máa ma kó mi jẹ ni. Àwọn ọ̀rẹ́ mi á máa sọ pé, "àh! Pe ibo ló ti rí ẹni tó gẹ irun yìí fún ẹ." Ó fẹ́, ó, ó, ó, ó rẹwà lọ́pọ̀lọpọ̀ o. Bẹ́ẹ̀ náà ni ìdí nìyìí tí mo ṣe máa ń gbé irun mi lọ sí ọ̀dọ̀ ẹ̀. Ṣùgbọ́n bí mo ṣe máa ń ṣe irun mi ni wípé mo máa ń gẹ irun mi nì o. Èmi ò kí ń ṣe irun bí àwọn obìnrin. Ẹ ṣe púpọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń gba àwọn ìmeèlì àìwúlò àwọn ọmọ olè, àwọn ọmọ jàndùkú tí wọn ò ní iṣẹ́ tí wọ́n fẹ́ ṣiṣẹ́ tó ya ọlẹ. Wọ́n máa ń sẹ̀ndì oríṣiríṣi ìmeèlì àìwúlò èmi sì máa ń yọ ni o. Mo máa ń yọ tí n bá ti rí báyìí, mo màá yọ kúrò lesekẹ́ṣẹ́ ni. Màá ṣe èyí tí àwọn èyí ti awón oloyìnbò ń pè ní delete. Òhun ni màá ṣe tí màá fi mú kúrò. Mi ò le jẹ́ kí àwọn ọmọ olè kan, mi ò le jẹ́ kan wa kó bá mi, mi ò le jẹ́ kan bá ayé mi jẹ. Mo máa ń gba, máa ń gba àwọn ìmeèlì àìwúlò ṣùgbọ́n mo máa ń yọo dànù ni. Màá tẹ delete ni kókuró kí wọ́n máa ba à jí owó mi àbí kí wọ́n máa ba à gbá mi. Mo sì máa ń sọ fún àwọn tó súnmọ́ mi náà pé tí wọ́n bá ti rí ìmeèlì àìwúlò lórí ẹ̀rọ wọn, kí wọ́n ṣe kí ni? Kí wọ́n yọ kúrò, kí wọ́n máa lọ ṣoju kókóró, kí wọ́n máa lọ rò boya pe àwọn èèyàn gidi ló sẹ̀ndì ẹ sí wọn. Nítorí pé kíni àwọn ọmọ olè àwọn lọ́ máa ń ju oríṣiríṣi ìmeèlì àìwúlò yẹn bẹ́ẹ̀. Ẹ ṣé o.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ka ìwé. Ẹni tó bá lọ sí ilé ìwé ó máa ka ìwé, àti kékeré mi ni mo ti ń ka ìwé, mo sì fẹ́ràn ìwé ní ọ̀pọ̀lọpọ̀. Oríṣiríṣi ìwé bẹ́ẹ̀ ni mo ti kà. Oríṣiríṣi ìwé lórí owó, lórí ìyàwó, lórí oríṣiríṣi nǹkan ni mo ti kà. Èmi nìkan sì máa ń kọ ìwé náà ní ẹ̀ẹ̀kọ̀kan. Nígbà tí mo bá rí ààyè tí mi ò ní nǹkan tí mò ń ṣe, ìdí nìyí tí mo fi fẹ́ràn láti máa ka ìwé ẹ̀ṣe púpọ̀.

Mo jẹ́ ẹni tó fẹ́ràn ẹbí ni ọ̀pọ̀lọpọ̀. Nígbà tí mo bá ṣetán ní ẹnu iṣẹ́ mi, torí mo jẹ́ ẹni tó jẹ́ pé iṣẹ́ máa ń kún ní ọwọ́ ẹ lọ́pọ̀lọpọ̀ tí mi ò kí ń ráyè, ṣùgbọ́n mo máa ń ṣe dáadáa kí n bá lè wá ayè láti lo àkókò pẹ̀lú àwọn ẹbí mi. Tí bá dẹ̀ tí wà pẹ̀lú wọn, oríṣìíríṣìí nǹkan la máa ṣe papọ̀. A máa se ounjẹ, a máa jẹun, a máa mu, a máa gbọ́ orin, a máa jó, a máa bára wa sọ̀rọ̀. Àwọn tó bá jà, a máa parí ẹ̀. Àwọn tó bá ń bínú, a máa parí ẹ̀. A á sọ̀rọ̀ dáadáa bí mo ṣe máa ń lo àkókò pẹ̀lú àwọn ẹbí mi niyen ọ̀. Àgàgà àwọn ẹbí tó jẹ́ pé mo ti rí tipẹ́ tipẹ́ tipẹ́ tí mi ò tẹ̀, tí mo ò tí ì rí tí ó jẹ pa sèsẹ̀ rírà ni. Mo máa ń fẹ́ lo àkókò tó péye pẹ̀lú wọn, torí pé tí a bá ti fi ara wa lẹ̀, kí ọkọn wọn má ba à lè máa-- ọkọn wọn àbi ọ́kọ̀n mi má lè ba má fa sí wọn kíá kíá kíá kíá bí mo ṣe máa ń lo àkókò mi pẹ̀lú àwọn ẹbí mi yẹn, èṣe ó.

Èso tí mo fẹ́ràn láti máa jẹ ju òun ní àwọn èso bí i ọsàn, pọ́pọ̀, guọ́fà, ọ̀gẹ̀dẹ̀ oríṣìíríṣìí ni mo fẹ́ràn láti máa jẹ ju. Kó tiẹ́ wá sí, kó wá sí èso tó pọ̀ gan tí mo le sọ pé mi ò fẹ́ràn láti máa jẹ torí emi fẹ́ràn ohun kan tó bá ti dùn, èso tó bá ti dùn báyìí, gbogbo èso tó bá ti dùn gbogbo ni mo fẹ́ràn láti máa jẹ. Mo sì máa ń jẹ wọ́n ní òrèkóòrè torí pé kí ni èso jíjẹ ó dá fún ọkàn, ó dá fún ara ya, ó sì máa ń jẹ́ kí ara dán torí pé àwọn èso ní àwọn èròjà tó máa ń jẹ́ kí ara ọmọ ènìyàn kó ṣe kébékébé kó ta pọ́n pọ́n, eṣèo.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn oúnjẹ tó ní ata ṣùgbọ́n kò kí ń ṣe gbogbo ìgbà. Ó ní àwọn ìgbà kan tó jẹ́ kí mo má fẹ́ jẹ ata, ó ní àwọn ìgbà tó jẹ́ pé mi ò kí ń fẹ́ jẹ ata ṣùgbọ́n mo fẹ́ràn láti máa jẹ ata. Agaga nígbà tí ara mi ò bá yá, nǹkan bí ata bí ata ló máa ń wù mí láti máa jẹ nígbà yẹ́n. Ṣùgbọ́n tí ara mi bá yá tí ó ń dà gan-an jia, mi kì í fẹ́ jẹ nǹkan aláta bẹ́ẹ̀ yẹn. Ṣùgbọ́n mo fẹ́ràn láti máa jẹ nǹkan aláta. Ó sì dà lórí ìgbà tí àkókò tí mo máa jẹ torí pé kí ni ko ń ṣe gbogbo ìgbà ni máa ń jẹ oúnjẹ tó ní ata ṣe púpọ̀.

Mo jẹ́ ẹnìkan tó jẹ́ wípé mi ò kí ń fẹ́ràn láti máa jẹun ní òwúrọ̀ torí pé kí ni ara mi àti ẹnu mi ò kí ń yá sí oúnjẹ. Ṣùgbọ́n mo jẹ́ ẹni tó máa ń mú nǹkan ní òwúrọ̀. Mo lè mú omi ọsàn, mo lè mú tíì, mo lè mú coffee ní òwúrọ̀ yẹn. Ṣùgbọ́n oúnjẹ ò kí ń yá mi lára, oúnjẹ ò kí ń lọ dáadáa ní ara mi, ní ẹnu mi. Ǹkan tí mi ò ṣe kí ń jẹun ní òwúrọ̀ nìyẹn o. Ẹ ṣé púpọ̀ lọ́pọ̀lọpọ̀.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn láti máa kọ orin ní ọ̀pọ̀lọpọ̀ àti kékeré mi sì ni mo ti fẹ́ràn láti máa kọ orin torí nǹkan bí iṣẹ́ orin gan-an mo fẹ́ràn láti máa ṣe. Mo dẹ̀ ṣì ti ṣe, mo ti ṣe àwọn àwo lóríṣiríṣi bí i mẹ́wàá tó wà lórí Íńtánẹ́ẹ̀tì tí àwọn èèyàn ń gbọ́ torí pé kíni orin kíkọ o máa ń jẹ́ kí inú mi dùn, orin kíkọ fún àwọn èèyàn náà o máa ń jẹ́ kí àwọn èèyàn, inú àwọn èèyàn náà dùn. Gbogbo ibi tí bá ti kọ orin làwọn èèyàn máa sọ pé "àh! Orin ọmọdé yìí, orin ẹ̀ dùn ún, ó dùn ún, àh! Tú wa, tún orin kọ fún wa" àti ìgbà yẹn náà ni mo ti fẹ́ràn láti máa kọ orin. Mo sì yàn iṣẹ́ orin kíkọ gan, mo yan ní ààyò tí màá ń pa ó díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ níbẹ̀ lẹ́ẹ̀ńkankan tí mo bá lọ kọ orin ṣùgbọ́n mi ò kàn fí ṣe gbogbo iṣẹ́ tí mò ń ṣe ni, mo sì ní àwọn iṣẹ́ mi ní ẹgbẹ̀ẹgbẹ̀ẹ́ àmọ́ o, mo fẹ́ràn láti máa kọ orin lọ́pọ̀lọpọ̀ fún àwọn èèyàn gan tàbí.

Ah! Kò sí ọjọ́ kan tí mi ò kí ń lo ẹ̀rọ ayárabíàṣá o. Kò sí ọjọ́ kan rí tí mi ò lò ó rí torí pé kí ni ara mi máa ma gbọn, gbọn, gbọn, gbọn ni torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni màá pàdánù tí ń bá lo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan. Gbogbo iṣẹ́ tí mò ń ṣe, gbogbo nǹkan tí mò ń ṣe, iṣẹ́ tó ń fún mi ní owó àti iṣẹ́ tí jẹ́ pé kò tíì fún mi ní owó tó sì máa fún mi ní owó ní ọjọ́ iwájú. Orí ẹ̀rọ ayárabíàṣá òun ni mo ti ń ṣe o. Ìdí nìyí tí mi ò fi lè ṣe láì wọ orí ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan o. Gbogbo ọjọ́ ni o torí pé kí ni ọjọ́ kan tí ń bá ti lo ẹ̀rọ ayárabíàṣá, ah! Gudu, gudu a gba, ọwọ́ àgbàdo ni ọwọ́ mi. Rẹ́rẹ́ á run, wàhálà á ṣẹlẹ̀ torí mo máa jẹ́ gbèsè. Àwọn olùbárà mi àti gbogbo àwọn tí a jọ ń ṣe business lọ́pọ̀lọpọ̀ wọn ó máa fi ọlọ́pa má lé mi káàkiri ni torí pé kí ni orí ẹ̀rọ ayárabíàṣá ni a ti ń ṣe iṣẹ́ wa. Iṣẹ́ wa dẹ́kẹ́ẹ̀rẹ́, ó lọ́wọ́ ojúmọ́ ni. Ọjọ́ kí jọ́ tó bá ti wọ ẹ̀rọ ayárabíàṣá báyìí, òwò sọnù ni yẹn o. A ní rí ẹsu o ẹ̀ṣeun o.

Gíga tí mo ga, ó tó o. Mi ò fẹ́ràn kí n ga jù torí mi ò fẹ́ràn ẹni tó bá ga jù. Ko ṣe pe mo lè bá wọn ṣe o. Ṣùgbọ́n mi ò fẹ́ ga jù. Nínú owó nínu olá mo ti fẹ́ ga báyìí. Mi fẹ́ ga léyàn torí gíga tí mo ga, ó tó o. Mo sì fẹ́ràn rẹ̀ báyìí. Àwọn ọ̀rẹ́ mi, wọ́n sọ̀rọ̀ rí pé gíga mi ò da. Ìyàwó mi alábàágbélé mi kò sọ̀rọ̀ rí pé gíga mi ò da. Mo fẹ́ràn gíga tí mo wà báyìí. Ẹ ṣe o.

Bí mo ṣe máa ń tọ́jú ara mi pọ̀ lọ́pọ̀ yanturu. Mo máa ń jẹ oun tó dá sí ara mi, mo máa ń mu oun tó dá sí ara mi, mo máa ń wọ aṣọ tó dá sí ara mi, mo máa ń fi ìpara tí ó dá fi pa ara mi, mo máa ń lo nǹkan táwọn oloyinbo ń pè ní pẹfíìmù tí màá ń lò sí ara mi kí ara mi lè má já fikọ́nfikọ́n torí pé kí ni ara mi ni mo fi ń ṣe iṣẹ́, ara mi mo fi ń pa owó, ara mi mo fi ń mu owó délé, mo sì gbọdọ̀ tọ́jú ara mi. Ẹnikẹ́ni tí ó bá tọ́jú ara rẹ̀, ó ń ṣe ara rẹ̀ ni torí pé kí ni tí ara ò bá gba ìtọ́jú tó, tó péye. Àwa gan a ni lè ṣe nǹkan kan, a ni lè ṣiṣẹ́, a ni lè lọ síbikìbí. Mo sì tún máa ń lo àwọn òògùn táwọn ará ìgbo ń pè ní fáítámínì, mo sì máa ń lò ó sí ara mi kí ara mi lè máa tapínpín, kó lè máa jọ̀lọ̀, kí i má ní ìfúnpá tó ga, kí i má ní ìfúnpá tó kéré, kí ì ẹ, ṣúgà ara mi kó má pọ̀ jù kó sì má kéré jù. Bí mo ṣe máa ń tọ́jú ara mi nìyẹn. Mo sì máa ń ṣe àyẹ̀wò ara mi náà lọ́dọ̀ àwọn dókítà olóyìnbó mo máa ń ṣì ṣe àyẹ̀wò ara mi o, mo máa ń lọ ilé ìwòsàn lóòrèkóòrè láti tọ́jú ara mi o. Bí mo ṣe máa ń tọ́jú ara mi nìyẹn, ẹ ṣé lọ́pọ̀lọpọ̀.

Nígbà tí ojo bá ń rọ, oríṣiríṣi nǹkan ni mo lè ṣe. Ó de dá lé oríṣiríṣi nǹkan tó bá wumi ṣe ní ìgbà yẹn ni. Ìgbà mí tó jù bá ń rọ̀, mo kò lè sùn. Kì ń máa sùn, kì ń fi sími torí pé kí ni tó jù bá ti dáná, iṣẹ́ máa bẹ̀rẹ̀ ni. Ìgbà mí mo lè fi ẹ́yin ṣe ounjẹ, kí n dáná. Ìgbà mí mo lè ṣe iṣẹ́, àwọn iṣẹ́ tí ẹ kì ń ṣe kì ń ṣe. Ìgbà mí mo sì lè máa wo ẹrọ̀ ìbánisọ̀rọ̀ mi, kì ń máa bá àwọn ọ̀rẹ́ mi tí mo ti bá sọ̀rotípẹ́tipẹ́, àwọn tó ti ránṣẹ́ ohùn sí mi tí mi ò tíì dá lóhùn, mo lè máa fi ẹ́ máa ṣe. Oríṣiríṣi nǹkan ni mo lè ṣe nígbà ti ojo bá ń rọ̀ torí pé kí ni mi ò ní nǹkan eyo ọ̀kan pàtó kan tí mo le so pé mo lè ṣe. Oríṣiríṣi nǹkan mo lè ṣe ó dàá lórí bí ẹ̀mí bá ṣe darí mi sí i ni. Ẹ ṣe púpọ̀.

Bẹ́ẹ̀ni o, mo mọ ìtumọ̀ orúkọ mi o. Adeboye ni orúkọ mi. Adeboye jẹ́, ìtumọ̀ orúkọ mi sì ni wípé tó jẹ́ fún Adeboye òun ni wípé Adeboye jẹ́ ọmọ tó wá láti ìdílé ọba. Òun ni wón ń pè ní Adeboye. Adé yẹn ó dúró fún Adé. Boye dúró fún ẹni tó bá ń kan. Ìtumọ̀ orúkọ mi wá jẹ́ Adé mi bá oyè nílé. Torí bàbá bàbá mi ọba ni wọn kí wọ́n tó kú. Lẹ́yìn tó ṣe òwúrọ̀ oyè fún wọn tí wọ́n jẹ ọba tán. Òun lọ sọ mí ní Adeboye. Wípé kí ni Adé ṣe kí ni o. Adé bá oyè nílé ni o. Emí náà wá jẹ́ ọmọ-ọmọ ọba tó fi jẹ́ wípé emí náà wá létò sí, ẹ̀mí náà wá lẹ́tọ̀ sí jìjẹ ọba ní ìlú wa. Orúkọ, ìtumọ̀ orúkọ mi nìyẹn o. Orúkọ mi jẹ́ pé kí ó jẹ́ ìtumọ̀ orúkọ mi jẹ́ Adé tó bá oyè ní ilé o. Ẹ ṣe púpọ̀

Àkókò aago márùn-ún àbọ̀ ni mo ṣètò ìjì mi sí ní ìgbàkígbà tí m bá fẹ́ lọ sí ibiṣẹ́ ní òwúrọ̀ àbí tí mo bá fẹ́ tètè ji jáde ní àárọ̀. Torí pé kí ni oríṣiríṣi ìdènà ọkọ̀ ló pọ̀ lọ́nà ní ìlú Èkó tí a wà yìí. Ẹni tí ó bá ṣẹ̀ fẹ́ jáde lówúrọ̀ kùtùkùtù tó fẹ́ tètè dé ibi tó ń lọ, ó gbúdọ̀ tètè jí náà ni. Ìdì ni èyí tí mo fi máa ń ṣe àkókò, ètò ìjì mi sí, agogo ìjì mi sí aago márùn-ún àbọ̀ kí n ba lè tètè dé ibi tí mò ń lọ ní òrékóòrè. Ẹ̀ ṣe púpọ̀

Oríṣiríṣi ọ̀nà ni màá fi múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú àwọn oníbàárà mi. Ohun àkọ́kọ́ ni wípé gbogbo ǹkan tí a fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀, gbogbo ẹ̀ ni mo ti máa kọ sílẹ̀, ni mo ti máa jíró lóri ẹ, gbogbo àwọn ìbéèrè tí mo fẹ́ bèrè lọ́wọ́ wọn, gbogbo àwọn ìbéèrè tí wọ́n lè bèrè lọ́wọ́ mi kí n bá lè dá wọn lóhùn dáadáa, gbogbo ẹ̀ ni mo máa ṣe sílẹ̀ kí ìpàdé náà kó ba lè lọ geere. Lẹ́yìn náà, màá wá gbé aṣọ tí mo máa wọ̀ lọ́jọ́ náà lóhùn, màá wá gbe fún alágbàfọ̀ kó bá mi fọ̀ tónítóní, kó bá mi lọ, kó máa kọ mọ̀nà, kó máa yọ bí a, bí ọjọ́, màá sì wá wá ǹkan tí àwọn ọ̀rẹ́ mi ń pè ní perfume tí máa fi ṣara mi àti para tí máa fi pa ara mi tó máa jẹ́ kí ara mi jọ̀lọ̀. Tó fi jẹ́ wípé tí bá ti ń sọ̀rọ̀ níwájú wọn, tí bá fi dé ìpàdé náà, wọ́n ní ìrínisí ní ìsọ̀ni lọ́jọ́, ìrísí mi, ìrísí mi gan an, láì máa ti sọ̀rọ̀ ẹnu mi gan an. Ó máa fẹ́ kí wọ́n bá wa ṣe, máa fẹ́ kó bá wa rajà, máa fẹ́ kó bá wa ṣe, ìbára papọ̀ kí n tó bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Gbogbo ọ̀rọ̀ tí mo ti wá kọ́ lẹ́yìn ẹ́ tí mo ti wá jíró yẹn àti èyí tí mo fẹ́ bèrè lọ́wọ́ wọn àti tí wọ́n máa bèrè lọ́wọ́ mi, màá máa bèrè lọ́wọ́ wọn. Bí wọ́n ṣe ń bèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi, màá máa dá wọn lóhùn torí pé kí ni mo ti múra sílẹ̀ dè wọ́n kí ọjọ́ yẹn tí ó tó dé bí mo ṣe máa ń múra sí, bí mo ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé, ìpàdé pẹ̀lú àwọn oníbàárà mi. Ìyẹn o. eṢé lọ́pọ̀?

Àkókò aago mẹ́sàn géregé òru ni ọ́fíìsì mi máa ń ṣí. Nídìí èyí náà ni oníkálukú wa láṣe máa ń tètè jí kúrò nílé kí a bá lè tètè dé bẹ̀ kí a má ní ìdádúró ọkọ̀ torí ìlú Èkó tí a wà yìí ìdádúró ọkọ̀ lóríṣiríṣi ó pọ̀ ní ọ̀nà tó fi jẹ́ wípé ẹni tí ó bá tètè kúrò nílé ònítọ̀hún ó máa jẹ́ yan ẹ̀ ni ṣú ni o torí pé kí ni tí a bá ti kọjá aago mẹ́sàn tí ọ́fíìsì ń ṣí tí a bá tètè dé bẹ̀ àwọn ọ̀gáa wa wọ́n yọ nínú owó oṣù wa. Ó tún lè ní ká tú lọ jókòó sílé gan. Èyí tí olóyinbo ń pè ní fáìnì tí wọ́n ó fún wa torí pé a pé dé ibi iṣẹ́. Ìdí ní èyí ni a fi má n tètè dé ibi iṣẹ́ àmọ́ o. Aago mẹ́sàn géregé ni ọ́fíìsì wa máa ń ṣí. Ẹ̀ṣé lọ́pọ̀

Ó dá lé bá ṣe mọ́ ara wa sí o. Oríṣiríṣi ọ̀nà ni mo fi máa ń kí àwọn ènìyàn, àwọn alábàágbé mi, àwọn arábìṣẹ́ mi, àwọn ọ̀rẹ́ mi tó súnmọ́ mi, bàbá mi, ìyá mi. Oríṣiríṣi ọ̀nà ni mo fi máa ń kí oníkálukú wọn. Ó wá dá lé lórí bí oníkálukú wọn bá ṣe súnmọ́ mi sí, bí mo ṣe máa ń kí wọn nìyẹn. Ṣùgbọ́n mo máa ń kí oníkálukú dáadáa, "Ẹ káàárọ̀ o. Ẹ káàsán o. Ẹ kú ìrọ̀lẹ́ o. Ṣé dáadáa ni o?" Bí àwọn ẹ̀sà tí màá ń lò fún oníkálukú wọn nìyẹn. Ṣùgbọ́n gẹ́gẹ́ mo ṣe sọ, ó dá lé lórí bí oníkálukú wọn ṣe súnmọ́ mi sí. Bẹ́ẹ̀ náà ni mo ṣe máa mọ bí mo ṣe máa ń kí wọn. Àwọn ọ̀rẹ́ mi tí a jo ṣe kekere ńsìn, òní bi mo ṣe máa kí wọn. Àwọn ọ̀rẹ́ mi tó ti pẹ́ tí mo ti rí, òní mo ṣe máa kí wọn. Àwọn ọ̀rẹ́ kan wà, òní bá ṣe máa ń kí ara wa, bí mo ṣe máa kí wọn tí bá rí wọn náà nìyẹn. Torí ẹ́ mo se sọ wípé ó dá lé lórí bí ẹni yen bá sé súnmọ́ sí mi, àì bo ṣe jìnnà sí mi ló ṣe máa jẹ́ bí mo ṣe máa, ló ṣe máa ń dá lé lórí bí mo ṣe máa kí ẹlòmíràn tí mò ti rí náà. Bi mo ṣe máa kí yatọ̀ sí ẹni tí mò ṣèṣe tí mo ti rí tipẹ́tipẹ́. Ìdí nìyí tí mo fi farabále ṣàlàyé pé ó dá lé lórí nǹkan tí mo bá ń ṣe àti ẹni yẹn bó ṣe jẹ́ sí mi bí mo ṣe máa kí onítàn un nìyẹn e ṣe.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń ṣe ìrànwọ́ àkókò torí pé kí ni àkókò jẹ́ owó. Ẹni tí ó bá lè tètè ṣe nǹkan lákòókò, òun ni àwọn èèyàn máa ń fẹ́ràn. Lẹ́nu iṣẹ́ ní ibi gbogbo àwọn èèyàn máa ń fẹ́ gbé iṣẹ́ fún wọn. Torí ẹ ni mo ṣe kọ́ bí a ti ń ṣe ìrànwọ́ ní àkókò. Mi n dá dúró, mi n dúró kí n sáre ṣe ǹkan tí màá ṣe, kí ń mójú mi kúrò kí ń bọ́ sí ǹkan mí ì ni bí mo ṣe máa ń ṣe tèmi nìyẹn. Idí ni èyí tí mo fi fẹ́ràn láti máa ṣe ìrànwọ́ àkókò torí àwọn èèyàn gan máa ń gbewa fún mi pe joo tètè rọ̀ mí lọ lákòókò. Ẹ ṣe o, bí mo ṣe mọ̀ ṣe nìyẹn.

Ìgbà tí ń bá ri pé ọwọ́ mi dọ̀tí ni màá fọ ọwọ́ mi ní ojoojúmọ́. Ṣùgbọ́n láyé àrùn tí ó lọ káàkiri láyé ìgbà yẹn tó pé ní COVID, ẹmẹsan mẹ́wàá ni màá fọ ọwọ́ mi hùn. Ṣùgbọ́n láyé ìsìn tí a kò ní COVID mọ, gbogbo ìgbà tí ọwọ́ mi bá ti dọ̀tí ni màá fọ ọwọ́ mi hùn. Ọwọ́ mi ò dẹ́ kí ń sábà máa ń dọ̀tí, kò sábà dọ̀tí. Ìdí nìyí, mo lè fọ lẹ́ǹkan, mo lè fọ lẹ́eméjì, ṣùgbọ́n t'ọwọ́ mi bá ti dọ̀tí, mo máa fọ tónítóní ni. Ẹ ṣe ò.

Mo máa ń fi ọwọ́ bo ẹnu mi nígbà tí mo bá ń sìn torí mi ò kí ń fẹ́ kí sísìn mi, mi ò ní fẹ́ kó pa ẹni kejì mi, àbi álábàgbélé mi àbí aládùúgbò mi, mi ò kí ń fẹ́ kó pa wọ́n lára. Tí n bá ti ń sìn, mo máa ń mú èyí tí olóyìnbo ń pè ní hanky mi tó máa ń wà lápọ̀ mi ni gbogbo ìgbà, màá fi bo ẹnu mi àti imú mi kí n má bàá sìn sí ẹni tó wà ní ẹ̀gbẹ́ mi ní ara. Torí emi gan o fẹ́ràn rẹ̀ teeyan bá ń sìn, tó bá fi ọwọ́ bo ẹnu ẹ̀ àbí kó fi aṣọ bo imú àtẹnu ẹ, èmi ò kí ń fẹ́ràn. Mi ò ń fẹ́ràn e torí e nǹkan tí mi bá fẹ́ kón ṣe fún mi, mi ò kí ń ṣe fun eeyan. Ídí nìyí tí mo se máa ń fi hanky àbí tissue tí màá fi bo ẹnu mi àti imú mi nígbà tí mo bá fẹ́ sìn. Ẹ ṣe púpọ̀.

Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́, òhun ni bí a ṣe ti ń wọ wa ọkọ̀ bàálù tí àwọn olóyinbo ń pè ní aeroplane. Èmi fẹ́ràn láti máa ṣe nǹkan tó le, tó le, tó le, tó le. Ìdí nìyí tí mo se fẹ́ kọ́ ìmọ̀ tuntun, bí a ṣe ń wa ọkọ̀ bàálù. Torí mo fẹ́ràn ọkọ̀ bàálù gidigidi gan. Mo sì fẹ́ mọ bí àwọn tó ń wà ṣe máa ń wà, bí ó ṣe máa ń, bó ṣe máa ńrí ní ara wọn, àtí ni ojú wọn tí wọ́n bá ti ń wa bàálù. Ìdí nìyí ó tó fi jẹ́ pé ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ nìyẹn. Mo sì rò pé mo dẹ̀ sí ní gbadurá pé Ọlọ́run o fún mi ṣe ní ọjọ́ kan, èmi náà ó bá wọn wa ọkọ̀ bàálù gẹ́gẹ́ bí ẹro ọkan mi. Ẹ ṣe o.

Bẹ́ẹ̀ni o, tó bá jẹ́ pé èmi ni mo jẹ oúnjẹ náà, mo máa ń jẹ ẹ́ torí pé kí ni? Gbogbo àwọn oúnjẹ tí n bá jẹ kú, mo máa ń gbé sínú freezer mi, tí bá ti wá dé tí mo bá fẹ́ tún jẹ, màá wá tún gbékáá náà, or kín tún microwave. Idi nìyí tí mo fi máa ń jẹ oúnjẹ tó kù torí pé kí ni? Ìlú léè kó ṣowó lóde láti máa sọ wípé èèyàn fẹ́ ṣe àkọ́ kan pé òun ò fẹ́ jẹ oúnjẹ tí òun jẹ kú. Àmọ́ o, tó bá jẹ́pe elọ́ mìí ló jóúnjẹ kú, à mi ò lè jẹ o. Ìwọ tó bá jóúnjẹ kú náà ló máa ń jóúnjẹ tó jẹ kú. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé oúnjẹ tí mo jẹ kú, òun ni mo ti máa ń tọ́jú ẹ́ sí tí màá lọ gbin, tí mo bá tú fẹ́ tún jẹ, tí màá gbékáá náà, tí màá microwave rẹ̀ kó ba lè dùn jẹ, kó ba lè lọ ní ẹnu ẹ ṣe gan.

Nǹkan tó bá ti wá sí ara mi ni máa ń jẹ ní ọ̀sán o. Kò sí nǹkan tí mi ò kí ń jẹ ní ọ̀sán o. Ṣùgbọ́n mi ò kí ń jẹ́ nǹkan tóle tóle tóle ní ọ̀sán. Mo fẹ́ràn láti máa mú nǹkan dáadáa ní ọ̀sán bi ómi ọ̀sán, omi mọ́ọ̀tì bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n o, kò sí nǹkan tí mi ò kí ń jẹ ní ọ̀sán bó bá ṣe wá sí ara mi náà ni mo ṣe máa jẹ ẹ́ ṣẹ́ ni ọ̀pọ̀lọpọ̀

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa wọ gíláàsì ní ọ̀pọ̀lọpọ̀. Gíláàsì tí ó ń ṣe gíláàsì tí ẹni tó dúndùn, gíláàsì ẹni tí ojú ò dùn, torí je pé kí ni ó máa jẹ́ kí n yọ bí ọjọ́, ó máa ń fún ojú mi ní ẹwà tí ó yàtọ̀ tí ó jẹ́ pé tí n bá ṣe n rìn lọ báyìí oríṣiríṣi èèyàn ló ma máa wò mí pé, à ewo ni ìwọ́ tun wọ̀ yìí, báwoni bọ̀bo yìí ṣe rẹwà báyìí. Ìdí ni èyí tí mo fi fẹ́ràn láti máa wọ gíláàsì àti kékeré mi sì ni mo ti fẹ́ràn láti máa wọ gíláàsì lọ́pọ̀lọpọ̀ torí pé kí ni ó máa n jẹ́ kí n yọ bí ọjọ́ ni, ó máa jẹ́ kí n dúró dédé ni, e se o, lọ́pọ̀lọpọ̀

Oríṣiríṣi ọ̀nà ni mo fi máa ń kojú ìṣòro ní ibi iṣẹ́ mi o, ṣùgbọ́n ó dá lé lórí irú ìṣòro tí bá kojú ni màá fi lè mọ bí mo ṣe máa kojú ẹ̀. Ṣùgbọ́n kò wá sí bí ìṣòro náà ṣe lè rí o, tí tọ́ bá ti kojú mi, màá kọ́kọ́ jókòó náà, màá ronú síi mí ò ní ṣe girigirigiri láti kojú ẹ̀. Torí pé kí ni ẹni tí kò bá farabalẹ̀ wọ́n ní àgbà tí ó farabalẹ̀, ó máa faragbegbà ni. Torí ẹ ni wípé ìgbà tí mo ti kọ́ gbogbo ẹ̀kọ́ yẹn tí mo ti kọ́, gbogbo ọgbọ́n yẹn ló fi wá jẹ́ pé tí ìṣòro kan bá ti kojú mi lẹ́nu ibi iṣẹ́ mi, màá kọ́kọ́ farabalẹ̀, màá jókòó, màá ronú síi, màá rọ gbogbo ọ̀nà àti ìgbésẹ̀ tí màá gbé lẹ́sẹẹsẹ láti lè kojú ìṣòro náà. Áti ìgbà tí mo dẹ̀ ti ń ṣe bẹ́ẹ̀, kò kín, ó máa ń jẹ mí lọ́wọ́ ni, ó ń jẹ mí lọ́wọ́, kò kín, kò kì í, kò bù mi lọ́wọ́ rí. Gbogbo ìṣòro tí dẹ̀ kojú mi lẹ́nu ibi iṣẹ́ náà, gbogbo ẹ̀ ni màá yanjú ní lóre kòrè. Tọ́ fi jẹ́ wípé àwọn tó ń bá mi ṣiṣẹ́ gan-an tí mbá jo n siṣẹ́ papọ̀ gan-an, wọ́n máa ń fẹ́ràn pé tí ìṣòro bá ti dé pé kí n kojú ẹ̀ torí pé kí ni ẹ mọ̀ pé olùtán ìṣòro ni mo jẹ́ o. E sé.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìdáàbòbò ọrun sí ara mi o láti fi bo ara mi tí bá ń sùn kí nǹkan kí nǹkan kó má ba à lè jẹ mí. Bí ẹ́fọn, bí ìdun, bí ayán kó má lè rìn wá sí ara mi. Ìdí ni èyí o tí mo fi máa ń lo ìdáàbòbò ọrun sí ara mi ní àkókò lóòrèkóòrè tí n bá fẹ́ sùn. Ó sì máa ń da, mo sì máa ń sọ fún àwọn èèyàn pé kó má lo ìdáàbòbò ọrun sí ara wọn tó bá ti fẹ́ sùn kí nǹkan kan tí ò da kó má ba à lè jẹ wọ́n tí wọ́n bá ń sùn, ẹ̀ṣé.

Bẹ́ẹ̀ni o, mo máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera o, torí ìlera làgbà. Wọ́n ní ìlera ni ọrọ̀ kò dẹ̀ sí ọrọ̀ tó pọ̀ tó da tó ìlera ní ayé yìí. Gbogbo de ke bá ṣe ń ṣiṣẹ́ ni ara wa má máa lọ sẹ́yìn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ torí re lo fi da kí eeyan máa jẹ oúnjẹ tó lérò, tó ṣé ara ní ore, tó máa fún èèyàn ní okun àti agbára, tó sì da fún ìlera ara ọmọ ènìyàn. Ìdí nìyí tí mo fi máa ń jẹ oúnjẹ tó da fún ìlera ara mi o. Ẹ ṣé o.

Bẹ́ẹ̀ni o, mo máa ń di ọjà ààbò nígbà tí mo bá wà nínú ọkọ̀, ọkọ̀ gbogbo èrò. Tí bá wà nínú ọkọ̀ gbogbo èrò bẹ́ẹ̀ náà ni mo ṣe máa ń di ọjà ààbò torí pé kíni oríṣiríṣi èèyàn ló wà níbẹ̀ tó jẹ́ pé ọkọ̀ wa ṣì yàn ní jàmbá tọ wá ṣì yàn ní àbúrú ni. Ìdí ni ìyí o tí mo ṣe máa ń di ọjà ààbò nígbà tí bá wà nínú ọkọ̀ gbogbo èrò ṣùgbọ́n tí bá wà nínú ọkọ̀ tèmi o, mi ò kí ń di ọjà ààbò e ṣe.

Bẹ́ẹ̀ni o, mo máa ń béèrè ọ̀nà ní ọ̀wo àwọn ènìyàn o, torí wọ́n sọ pé ábéèrè ọ̀nà kì yóò ṣìnà o. Ẹnikẹ́ni tí ó bá béèrè ọ̀nà ó máa ṣìnà o. Ìdí nì yìí tí mo ṣe maá ń béèrè ọ̀nà ní ọ̀wo àwọn ènìyàn kí ibi tí ń ba nlọ kó ba lè yá mi. Kò sí nǹkan tí mò ń ṣe tí mo ṣe gbọ́dọ̀ ṣe igbéraga láti máa béèrè ọ̀nà. Ọ̀nà tí ẹeyan ó bá mọ̀ ẹeyan máa béèrè ẹ ni. Ìdí nì yìí tí mo fi máa ń béèrè ọ̀nà níbi gbogbo tí mo bá ń lọ kí ọ̀nà mi bá lè yá, kí n má ṣe dààmú, kí n má ṣe ṣàárẹ̀, kí ibi tí mò ń lọ kí n bá lè tètè dé bẹ́ẹ̀. Mo sì máa ń sọ fún àwọn ènìyàn náà pé, "Ẹ béèrè ọ̀nà ibi tẹ bá ń lọ, ibi tí ẹ bá mọ̀ ọ̀nà ẹ béèrè ọ̀nà o. Ẹ má ṣe ìgbéraga." Torí pé kíni Motun tun sọ? Ẹnikẹ́ni tó bá béèrè ọ̀nà àwọn bàbá wa sọ wípé kò ní ṣìnà o. Ìdí nì yìí tí mo ṣe ń béèrè ọ̀nà, tí mo sì máa ń sọ fún àwọn ènìyàn pé kí wọ́n béèrè ọ̀nà náà. E sé púpọ̀

Ojú òpó ayélujára oríṣìíríṣìí mi máa ń lò. Mo ń lo MTN, mo ń lo Airtel, mo ń lo Glo. Èyí tó bá ti yá ni màá yí sí nígbà tí mo bá fẹ́ lò torí oníkálukú ọ máa ń ṣe bó ṣe wọ̀n ní ẹ̀ẹ̀kọ̀kan. Torí ẹ́ mo ṣe ní púpọ̀ tó jẹ́ wípé tí kò bá ti ṣe bí ẹlẹ́mi kẹ́mi báyìí, màá kọ̀ yí sí kejì ni. Tí kejì bá yí sí ṣe ẹlẹ́mi kẹ́mi báyìí, màá yí sí ojú kẹta ni. Nítorí ẹ́ ni mo ṣe ní ojú òpó ayélujára tí ó pò ní ọwọ́ mi. Ṣùgbọ́n èyí tí mo ń lò jù ọ̀wọ́ ni tí a ń pè ní MTN Nàìjíríà ni bí o. Ọ̀ṣẹ́ lọ́pọ̀

Ó ti ṣe díẹ̀ tí mo ti ní alábùrúkú kẹ́yìn o, ṣùgbọ́n mo máa ń ní alábùrúkú. Èmi ò dẹ̀ kí n ránti àwọn alábùrúkú mi torí mi kì í fẹ́ rántí. Alábùrúkú jẹ́ nǹkan tó jẹ́ wípé ó máa ń bà mí lẹ́rù ní ọ̀pọ̀ yanturu tó sì máa ń bà mí lẹ́rù gidigidi gan-an. Di ni yìí tí mò ṣe kí n rán tí ẹ̀ ṣùgbọ́n o, ó ti pẹ́ tí mo ti lá alábùrúkú, tí mo rántí pé gbeyin àlá rere ni màá rántí torí pé kí ni ǹkan rere ni mo fẹ́ kó máa ṣẹlẹ̀ ní ayé mi, ẹṣu o.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù lọ́pọ̀lọpọ̀ sì lọ́pọ̀lọpọ̀ janturu fún ìgbà òtútù, mo sì máa ń sọ fún àwọn ọ̀rẹ́ mi, àwọn alábàágbélé mi pé káwọn náà kan ni aṣọ òtútù torí pé tí òtútù bá pọ̀ jù kò da ní ara, òtútù máa ń ṣe ara ní ijàmbá ni. Ìdí ni yí tó fi da ki ẹ́yan ni aṣọ òtútù, aṣọ òtútù ò dá ki ẹ́yan ni lọ́pọ̀lọpọ̀ lóríṣìíríṣìí. Nitoripe ígbà mí wà òtútù yẹn tú lè pọ̀ ju bó ṣe yẹ lọ. Aṣọ tó tún da tó tún dáadáada tó yí dáadáa ló máa mú irú òtútù bẹ́ẹ̀ yẹn. Ìdí ni èyí mo sì máa ń sọ fún àwọn èèyàn àtẹmi náà mo se ní aṣọ òtútù tó pọ̀ tí mo sì máa ń sọ fún àwọn èèyàn pé kan ra aṣọ òtútù tó pọ̀ lóríṣìíríṣìí, lóríṣìíríṣìí kó ba lè máa mú ní ẹ̀yo ọ̀kọ̀ọ̀kan bí òtútù yẹn bá ṣe pọ̀ sí bẹ́ẹ̀ náà lè mi náà ṣe ni sí ẹse.

Torí wípé akọrin ni mí, kò sí irú orin tí mi ò fẹ́ràn láti máa gbọ́. Bí hip hop ni o, bí fújì ni o, bí àpàlà ni o, bí sàkálágbàdé ni o. Gbogbo irú orin ni mo fẹ́ràn láti máa gbọ́ jù torí akọrin ni mí, mo sì máa ń kọ orin, mo máa ń kọ orin fún ara mi, mo máa ń kọ orin fún àwọn ènìyàn. Ìdí ní èyí tí irú àwa ṣe máa ń gbọ́ oríṣiríṣi orin ní ọ̀pọ̀ yanturu kí a bá lè mú nbẹ̀ láti lè kọ tiwa ní òrè kó òrè torí ẹ́ náà mo ṣe máa ń gbọ́ irú orin oríṣiríṣi. Kò sí orin táwà o kí ń gbọ́ o, gbogbo orin ni àwa máa ń gbọ́, èṣe lọpọ̀